Báwo lo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò bo ní wípé àwọn ǹkan tí ó yẹ kí n fi sí orí Íńtánẹ́ẹ̀tì mi ò kí n fi sí.

Ṣé o má ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ nitorí tí mo bá jáde mo nílò láti sọ nǹkan tí ago bá ń wí fún àwọn ènìyàn tó bá bèèrè lọ́wọ́ mi, àti pàápàà tí èmi náà bá fẹ́ wo nǹkan tí ago ń sọ.

Ṣé o fẹ́ràn kíkọrin? Ẹ̀mi gẹ́gẹ́ bí ènìyàn mi ò nífẹẹ láti máa kọ orin ṣùgbọ́n mo nífẹẹ láti máa lu ìlù tàbí láti má tẹ àwọn ohun èlò orin mìíràn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Èmi gẹ́gẹ́ bí ènìyàn, ọmọ ilé ìwé ṣinì mi. Mi ò tí bẹ̀rẹ̀ sí ní máa ṣe iṣẹ́.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣináà rẹ? Ni gbogbo ìgbà ni mo máa ń rántí ọ̀rọ̀ àṣínáà mi nítorí wipé ó jẹ́ nǹkan tó pọn dandan fún mi. Mo nílò ó láti jẹ́ ibi tó ga nítorí náà ló fi jẹ́ gbogbo ìgbà.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti ṣe àwọn iṣẹ́ ilé tó yẹ kí n ṣe àti láti tún iyàrá mi ṣe pẹ̀lú láti ka ìwé mi torí mo jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga Fásitì.

Níbo ni o fẹ́ lọ sí ìsinmi? Mo nífẹẹ láti lọ sí ìlú òkèèrè, èyí tí a mọ̀ sí ìlú òyìnbó. Mo nílò láti lọ kọ́ àwọn nǹkan kan níbẹ̀. Mo sì nílò láti lọ gba àwọn ìmọ̀ràn kan níbẹ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìín? À, bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ àwọn àlọ́ apanilẹ́rìín nítorí wípé kí ó máa jẹ́ kí àwọn èèyàn máa gbàgbé àwọn nǹkan t'ọ́n ń là kọjá èyí tí kò jẹ́ kí inú wọn dùn lọ́wọ́lọ́wọ́. Nítorí náà mo ṣe fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìín.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ah, ìbéèrè yìí tún jẹ́ pé, ṣe mo fẹ́ràn láti ra láti máa ra oúnjẹ ní òpópónà? Rárá, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà torí pé mi ò mọ nǹkan tí wọ́n fi, mi ò mọ bí wọ́n ṣe soúnjẹ náà tó fi délé. Mo nífẹ̀ẹ́ láti máa dáná nínú yàrá mi fúnra mi, nkan tó ti tẹ́ mi lọ́rùn ni yen.

Báwo ni o ṣe máà ń pààrọ̀ ọkàn nígbàtí iṣẹ́ bá pọ̀? Mọ máà ń pààrọ̀ ọkàn nígbàtí iṣẹ́ bá ń pọ̀ ní ọ̀pọ̀ ìgbà. Yálà to jẹ́ nípa láti ṣẹ iṣẹ́ ní ọ̀kọ̀ọ̀kan láti láti ẹ̀kan sí èkejì.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójúojúmọ́? Mo máa ń fọ ọwọ́ mi lóòrèkóòrè láìní ìgbà, nítorí pé mi ò mọ ìgbà tí mo máa fi ọwọ́ ṣe ìdọ̀tí tàbí láti fi ṣe àwọn nǹkan tí ó máa nílò láti kí n fọ ọwọ́ mi, nítorínà ni, mo máa ń fọ ọwọ́ mi lóòrèkóòrè.